Ẹ ní tèmi, fúnra mi fún àwọn oúnjẹ tí n mà ń jẹ. Ehn, mi le sọ pé mio fẹ́rẹ̀ oúnjẹ tó láta ṣùgbọ́n tíí bá fẹ́ jẹun, emi, emi fẹ́ràn pé kí ata wà nu oúnjẹ ṣùgbọ́n kó máa pọ lápọ̀jù. Ehn, mi fẹ́ràn pé kí èèyàn máa jẹ oúnjẹ kí ata sì pọ̀jù nínú ẹ̀. Ṣùgbọ́n mi fẹ́ràn kí ata fẹ́rẹ́fẹ́ wà nínú oúnjẹ tí bá ń jẹ. Ehn, mi fẹ́ràn ki ata, ata tó wà nu ẹ̀ kó, kó, kó wà fẹ́rẹ́fẹ́ kó sì máa, kó sì máa pọ̀jù.

Eh, bẹ́ẹ̀ni, mo màá nfi àwọn fáìì mi tó ṣe pàtàkì gan simi sí, eh, fi pa-pamọ́ sórí, eh, cloud. Eh, nítorí, eh, fóònù tíì èmi ń lò, eh, Android ni. Nítorí náà, eh, orí, eh, Google Cloud yìí ti Gmail náà ni màá fi àwọn fáìì mi tó sì-- tó sì ṣe pàtàkì sí, orí ibẹ̀ náà màá fi wọ́n pamọ́ sí. Eh, àwọn ìgbà mìíràn tó bá jẹ́, mi ò lè ní, eh, eh, fídíò àbí àwòrán tí ó ṣe pàtàkì náà tí mi fẹ́ tọ́jú. Lórí àwọn nǹkan bẹ́ẹ̀ náà, màá fi wọ́n pamọ́ sí orí, eh, cloud, Google Cloud yìí tí màá ń tọ́jú nǹkan sí.

Eh, ní sì ní ìdáhùn sí ìbẹ̀rẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni, mi ní irungbọ̀n. Ṣùgbọ́n, eh, nítorí pé mi jẹ́ èèyàn tó irun ẹ́ ṣì máa ń wù kíákíá. Eh, irungbọ̀n tí mo ní ní, eh, àkókò yìí kò ń ṣe, eh, kò ń ṣe èyí tó kún púpọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́yẹ̀n naa. Ṣùgbọ́n, eh, tí a bá máa ṣe ní ìdáhùn sí ìbẹ̀rẹ̀ yìí, bẹ́ẹ̀ ni máa sọ pé mo ní irungbọ̀n.

Eh, eh, a ní ìdáhùn sí ìbéèrè yìí. Eh, ìgbà tí mi sunkún gbẹ̀yìn, a ti to, eh, ọdún méjì, eh, a ti tó ọdún méjì. Ọdún twenty twenty four ni mi sunkún gbẹ̀yìn. Ohun tó dẹ́ ṣẹ̀lẹ̀ náà nígbà náà tí ó pa mi lọ́kù náà ni pé, ìpàdánù owó biribiri kan tó sì pọ̀ gan mi ìpàdánù ẹ̀ ní ìgbà náà. Owó náà dẹ̀ ni ó sì mú mi tí mi fi sunkún ní ọjọ́ náà. Torí owó yìí náà ni, eh, tí a bá yá a ní owó ìlú náírà wá, eh, ó jẹ́, eh, one, eh, million náírà kan tí mi pàdánù ní àsìkò náà. Eléyìí dẹ̀ lọ sí mú mi kí tí mi fi sunkún ní ìgbà náà.

Ehn, o sí, o ní ìgbà kan tí mo sì máa ń fi etí sí àwọn ètò podcast yi leẹ̀kọ́kan, ṣùgbọ́n mi o n sábà gbọ́ púpọ̀ nínú wọn ṣá. O ní, ó kan ní àwọn kọ̀ọ̀kan tí máa ń fetí sí ní ìgbà díẹ̀ díẹ̀ ní oríko orí. Àwọn kan nínú àwọn podcast yi jẹ́ ìru tí wọn máa ń tún, wọn máa ń tún, wọn máa ń tún tò lórí, ẹ̀rọ agbohùnsáfẹ́fẹ́ tí mo sì máa ń gbọ́ ní ẹ̀kọ́okan tí màá ń fetí sí. Ní wọ́n sì máa ń sọ̀rọ̀ ń pa, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí mi sì fẹ́ràn sì. Torí náà ni ó ṣe jepé mo màá n fetí síí, mo màá ń gbọ́ podcast eléyi tọ́n máa ń ṣe lórí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí.

Ehn, ní sí ìdáhùn fún ìbéèrè yìí, èmi le sọ pé mo fẹ́ràn ká kọrin ṣùgbọ́n kò ṣe pé mi jọ láàyè fún iṣẹ́ àbí pé mi ń fi ṣe, ehn, iṣẹ́ kankan ní àsìkò. Ṣùgbọ́n láti inú ara mi àti pé láti ara àwọn eré ìdárayá, ehn, emi le sọ pé mo fẹ́ràn pé kí máa kọrin. Ehn, ẹ̀ẹ̀kan kan náà tí máa dá wà ní ilé àbí ní ibi kíbi tí bá ti dá wà. Ìgbà mìíràn máa ń kọrin sí ara mi náà tí, làti fi máa dá ara mi lára yá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Eh, nítorí pé mi kì í sábà wa ọkọ̀ mi jáde ní ojoojúmọ́, eh, kò, ìgbà tí máa fi ń fọ ọkọ̀ mi nínú oṣù kan ò pọ̀ púpọ̀, ní fún ẹ̀mí, ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì ni máa ń sábà fọ ọkọ̀ mi nínú oṣù, eh, nítorí pé ìgbà tí ẹ pé mi kì í gbé jáde púpọ̀, so kò sì ń fi bẹ́ẹ̀ dọ̀tí náà. Sugbon tí máa fẹ́ fọ ọkọ̀ mi, màá jẹ́ kó bọ́ sí ẹ̀kan ní oṣù, eh, ẹ̀kan ní oṣù náà la máa sọ pé máa ń fọ ọkọ̀ mi.

Ehn, fún èmi ìgbà tí mo bá máa ń jí ó má ń, ehn, jẹ́ ó má ń yí ọ síra wọn ní ipa pé ìgbà tí bá tètè, bí mo ṣe bá tètè sùn sí ní alẹ́ torí náà tí ba ń, torí iṣẹ́ mi tí ó ṣì má ń jẹ́ kin jí ní ìda jí ó má ń mú pé kí n tètè sùn ní alẹ́ torí pé aago márùn-ún ní òwúrọ̀ ni mi má ń dìde láti bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ fún ọjọ́ iṣẹ́, ọjọ́, ọjọ́ náà. Torí náà, ehn, mi lè sọ pé òótọ́ ni náà pé èmi náà jẹ́ èèyàn tó má ń jí ní àárọ̀ kùtùkùtù.

Ẹhẹ bẹẹni, èmi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí ẹ́hn, àsìkò tí n màá fi ń ṣiṣẹ́ bọ́ sí láti ago mẹ́jọ òwúrọ̀ títí di ago márùn-ún ti ìrọ̀lẹ́. Tí a bá sì pa gbogbo àkókò yìí papọ̀, tà bá pa, ẹ́hn, ó máa~~ tú jẹ́ pé ẹhẹn~~, wákàtí mẹ́sàn-án náà ni èmi fi ń ṣiṣẹ́ ní ojojúmọ́ ọjọ́ iṣẹ́ tí màá ní. Torí náà, ẹhẹ́n, èmi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ní àtàrí ìbẹ̀erẹ̀ elẹ̀yi, mi sì mo máa ń kọ lẹ́tà, ṣùgbọ́n àwọn lẹ́tà tí n màá ń kọ kò ní ṣẹ́-- lẹ́tà tó pàtó mọ iṣẹ́, iṣẹ́ mi tí mi sì máa ń fi ránṣẹ́ sí àwọn oníbàárà mi káàkiri nípa iṣẹ́ tan bá fẹ́ gbé fún wa àbí nípa iṣẹ́ tan ti gbé fún wa ta dẹ̀ sì parí. Irú àwọn lẹ́tà tí màá ń kọ fún àwọn èèyàn yẹn, àwọn èèyàn nìyẹn. Ṣùgbọ́n fún àwọn tí a jọ wa papọ̀ bí àwọn ọ̀rẹ́ àti ẹbí, n ṣábà kọ lẹ́tà sí wọn, ṣùgbọ́n mi màá ń kọ, mẹ́séjì sí wọn lórí fóònù látàrí àwọn, áàpù tí a ṣi pè ní WhatsApp. Ohun náà ni mi se máa ń fi n bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n fún lẹ́tà kíkọ, àwọn oníbàárà mi náà ni mo máa ń sábà kọ lẹ́tà sí.

Eh, ìgbà tí mi le sọ pé mi lọ sí ilé ìkàwé gbẹ̀yìn náà ò jìnnà lọ títí náà, nítorí mí n ṣe wà yií náà, mi sì ń tẹ̀síwájú náà ní, ẹ́, ẹ́, ní ìwé mi ní ilé-ẹ̀kọ́ gíga yunifásítì náà. Ṣùgbọ́n, ẹ́, láti lè pàpọ̀ pẹ̀lú, ẹ́, iṣẹ́ mi tí mi ṣe, òní degree tí a pè ní part time studies náà mi ṣe ní ọwọ́ tí mo wà yìí. Torí náà kò sí pé ojúmọ́ mi ń lọ. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá yìí, mi sì dé ilé ìwé ẹ̀kọ́ mi gira yunifásítì láti lọ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan lórí, ẹ́, ìwé mi.

Eh, nítarí àwon nkan mí tí ó bá ṣe pàtó ní pàtàkì ní kíá kíá, àbí àá ni, eh, ní pàtó sí, eh, èkọ́ mi, eh, òun ló máa ń mú mi láti kọ ìwé pẹ̀lú ọwọ́ nígbà mí. Ẹ to de tun ṣe jẹ́ náà nígbà mí fún ayẹyẹ ìdá, eh, ìdánwò ránpẹ́ tàbí, eh, àwọn iṣẹ́ tan bá gbé fún wa náà ní ilé ìwé gíga university tó sì tọ́ sí pé a máa kọ pẹ̀lú ọwọ́ sínú, eh, ìwé. Àwọn oríṣiríṣi nǹkan yìí náà ló máa ń mú mi kí n fi ọwọ́ kọ̀wé torí náà bẹ́ẹ̀ ni màá sọ pé mi náà o máa fi ọwọ́ kọ̀wé.

Ní, ní òrékòré lóri fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mí tí máa sábà bá àwọn, oníbàárà mi sọ̀rọ̀. Ìgbà mí náà dẹ́kẹ́rẹ́ a máa ń kọ ìwé síra wá lórí, ẹ̀rọ gíméèlí, a máa ń sábà kọ ìwé síra wa náà láti orí ẹ̀rọ gíméèlí. A dè máa ń sọ̀rọ̀ náà lórí fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ìgbà mí náà dẹ́kẹ́rẹ́ nígbà tí ayé náà ti lajú dé bá ṣe wà níìsín a máa ń sọ̀rọ̀ lórí àwọn social media app irú bíi WhatsApp àti Facebook pẹ̀lú Instagram àti àwọn oríṣiríṣi wọ́n tó wà ìta bẹ́ẹ̀ yẹn. So oríṣiríṣi ọ̀nà yìí náà ni mí fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀

Ní ìrìntànì ara àwọn, ẹ́, exercise tí máa ń ṣe ní àárọ̀ ń gba mi. Mi máa ń ṣe àwọn ìdúró ìmí nínú, yoga yìí papọ̀ mọ́ ara àwọn, exercise tí máa ń ṣe ní àárọ̀ kùtukùtù kí n tó jáde ilé. Ṣùgbọ́n pé ṣé mi fi àkókò kan lẹ̀ fún, láti máa ṣe yoga yìí fún ara ẹnìkan, iyẹn ò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú àwọn ìdúró, nínú àwọn, nínú àwọn ìdúró yoga yìí náà ní ìmí náà máa ń ṣe ní papọ̀ pẹ̀lú àwọn exercise tí máa ń ṣe ní àárọ̀ kùtukùtù kí n tó jáde.

Eh, ní ìdáhùn sí ìbéèrè yìí, èmi lè sọ pé bẹ́ẹ̀ ni pé mi féràn, eh, iṣẹ́ ìtàgbà ẹ̀wá tórií níta ri iṣẹ́ mi tí ó sì jẹ́ iṣẹ́ ayàwòrán. Eh, ní òrèkóòrè, a máa ń sábà ṣiṣẹ́ tó jẹ́ pé, eh, iṣẹ́ yìí, ìta náà ni a ti máa máa ya àwòrán oníbàárà wa àti bóyá irú, eh, òde tón bá ní tọ́ sì gbà wá fún pé ka wá ya àwòrán rẹ̀. Nítorí náà, eh, mi féràn irú iṣẹ́ tó bá gbé mi wá sí ìta gbangba láti wá ya àwòrán torí, eh, ó máa ń fún mi ní ìdùnnú àti, eh, eh, ìdùnnú láti ya àwòrán ní ìta gbangba.

Ẹ, bẹ́ẹ̀ni, fún iṣẹ́ ayàwòrán mi ní ibi iṣẹ́ tí a ti ń ṣiṣẹ́, wọ́n fún àwa ta ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wọn ní káàdì iṣẹ́. Hmm, èyí ta ń, ta mọ̀ sí káàdì ìdánimọ̀, pé àwa yó. Ta mú káàdì ìdání, à ń bá ilé iṣẹ́ wọn ṣiṣẹ́. Káàdì náà ni a sì máa ń mú dání ní gbogbo ìgbà tí a bá ní iṣẹ́ ìta àti ìgbà náà tí a bá ń jáde lọ sí òde tí a fẹ́ lọ yaworan bẹ́ẹ̀. Káàdì náà gbọdọ̀ wà lọ́wọ́ wa ní gbogbo ìgbà láti fi tọ́ná pé àwa tí a dúró yió, à ń bá àwọn ilé iṣẹ́ yìí ṣiṣẹ́, pé àwọn dè sí i lọ rán wa pé ká wá ṣiṣẹ́ ní ibi báyìí.

Ẹ ní pàtó sí íméèlì mi, ìgbà má mi lò ti má, ẹ ní ojú ní ojúmọ̀ mi ò sọ pé mò ń wò íméèlì mi ní, tó ìgbà ogún nítorí iye wákàtí tí màá fi ń ṣiṣẹ́. Màa ń wò iye íméèlì mi wò ní ó kéré jù ẹ́ẹ̀mẹ́jì nínú wákàtí kan láti ríi dájú pé àa pàdánù oníbàárà kankan nítorí pé à pẹ́ láti dá wọn lò lórí íméèlì wa. Torí náà ní ogún wákàtí tí mí fi wà níbí iṣẹ́ ó kéré jù ẹ́ẹ̀mẹ́jì náà ni màá fi ń yẹ wákàtí ẹ́ẹ̀mẹ́jì náà màá fi ń yẹ íméèlì mi wò. Wákàtí mẹ́sàn-án dẹ̀ ni mo má fi ń ṣiṣẹ́ ní ojúmọ̀

Ẹ ní ìdáhùn sí ìbéèrè yin Ohun tí mo sì fẹ́ràn jù ni, ẹ, ẹ, ọtí ẹlẹ́rìndòdò tí àwọn oyinbò ń pè ní wáìnì. Ṣùgbọ́n kò n ṣe pé ọlọ́tí mú àmú-- aláàmúpara ni mí o, rara. Ṣùgbọ́n irú àwọn ọlọ́tí ẹlẹ́rìndòdò yìí tí ó jẹ́ oní ti creamu, ẹ, irú àwọn ọtí báyìí ni máa sábà fẹ́ràn láti mu ní ẹ̀kookan, torí à bá dé a ṣe mọ̀ ọtí àmupara ò dáa fún, ẹ, ara. Ṣùgbọ́n àwọn ọlọ́tí ẹlẹ́rìndòdò yìí tí ó jẹ́ ti oní creamu yìí ni mí fẹ́ràn láti máa mu.

Eh, tí ìdáhùn síbéèrè, ìbérè yi. Bẹ́ẹ̀ ni, mi máa ń rí dájú pé mi pa owó mọ́ nínú, owó tí n bá pa yálà láti ẹnu iṣẹ́ àbí àtẹnu pé ẹni, ènìyàn fún mi ní owó yìí fi ṣe ẹ̀bùn. Ehn, mo máa ń rí dájú pé nínú gbogbo owó tí mo bá pa, mo máa n tọ́jú pá, díẹ̀ nínú ẹ̀ pamọ́ síbi kan láti rí dájú pé eh, pé ìgbà kí ìgbà tí mo bá nílò owó tí mo fẹ́ fi ṣe nǹkan, mo lè yọ nu owó yìí tí mo fi pamọ́ síbi kàn láti fi ṣe nǹkan kan tí mo bá fẹ́ fi ṣe.

Ehn, fún èmi fún rárá mi, eh, iye omi tí máa ń mu ní ojoojúmọ́ tí ń bá máa fi ojú wó dáadáa, a tó lítà omi díẹ̀, a ṣà lè sọ pé a tó lítà omi mẹ́rin tí máa ń sábà mu lójoojúmọ́. Nítorí èmi fún ara mi mo máa ń rí dájú pé mi mu omi tó pọ̀ ní ojoojúmọ́ láti fi máa, eh, rí pé, eh, àgọ́ ara mi mọ́ yagi yagi tó sì ṣiṣẹ́ dáadáa. Nítorí náà ní ojoojúmọ́ mo màá n rí pé mi mu omi tó kéré jù à tó, eh, lítà mẹ́ta tí ń mu lójoojúmọ́ tí màá ń mu. Ìgbà mi ó sì máa ń jẹ lítà mẹ́rin náà, ó máa ń bọ́ṣi árawon ó pàtó sí ààyè púpọ̀ tí ń bá ní láti ráyè mu farabalẹ̀, mu omi yìí náà ni.

Eh, tí a bá ń sọ̀rọ̀ nípa, ẹẹ, ọjọ́ nínú ọ̀sẹ̀ tí mi fẹ́ràn jù, tí mi fẹ́ràn jù ni, eh, fún èmi màá ní pé ọjọ́ ọ̀sẹ̀ tí mi fẹ́ràn jù náà ni ọjọ́ ìsinmi, eh, iye-- Sunday. Torí oun náà, ọjọ́ yẹn náà máa ráyè láti fi ara balẹ̀ sílé láti, eh, ṣe eré ìdárayá díẹ̀ náà àti pé láti fi ọkàn balẹ̀ sùn láti ṣe àwọn nǹkan kan díẹ̀díẹ̀ tó wà ní ilé tí oyẹ́ kìí ṣe. Nítorí ìgbà yìí náà mi kí, ì máa ráyè ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ torí ọjọ́ yẹn ò ṣe ọjọ́ iṣẹ́ fún mi. So, oó, torí náà, òun náà ni màá fi rányè ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ tín bàá fẹ́ ṣe fún ara mi.

Ní, ní lóòrèkóòrè, mí le sọ pé, iye wákàtí mẹ́fà náà ni màá fi ń sùn ní ojoojúmọ́. Nítorí, tó ṣe jẹ́ aago márùn-ún náà máa di ní ìdájí. Igi ìgbà ní lóòrèkóòrè, owó aago mọ́kànlá náà ni alẹ́ náà máa ń sábà sùn. But ìgbà mí náà tó a sì jẹ́ pé mi tètè délé tí mi tètè tún aago ó máa ń tó wákàtí mẹ́jọ náà tí màá fi ń sùn. Tí bàá ráyè tètè sùn ní aago mẹ́sàn-án alẹ́ náà, ó máa rí bẹ́ẹ̀ tí pé mí le, ehn, mí le rí oorun tó tó wákàtí mẹ́jọ sùn kí n tó jí ní, ìdájí ní aago márùn-ún fún ìpalẹ̀mọ́ iṣẹ́ ọjọ́ ẹni.

Ìgbà tó kẹ́yìn tí mo rìnrìn àjò iṣẹ́ náà ni oṣù tó kọjá yìí. Nínú oṣù tó kọjá yìí ni, mo rìnrìn àjò fún iṣẹ́ lọ sí ìlú Ìbàdàn, láti lọ ya àwòrán fún àwọn oníbàárà ilé iṣẹ́ mìkan. Nínú, oṣù náà ni mi lọ Ìbàdàn fún iṣẹ́ yìí tí n fẹ́ ṣe. Mo sì lo ọjọ́ mẹ́ta ní ìlú Ìbàdàn yìí fún iṣẹ́ yìí tí n fẹ́ ṣe. Nítorí, gbogbo òpin ọ̀sẹ̀ ni wọ́n fi ṣe òde tí wọ́n pè mí sí, pé kí n wá ya àwòrán fún wọn yìí sí. Nítorí náà, ọjọ́ mẹ́ta gbáko náà molò ní ìlú Ìbàdàn fún iṣẹ́ yìí tí mi lọ ṣe.